Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń fi sọ́kàn wípé àwọn gbogbo ibi tí mo bá wà tí, ẹ́, nǹkan náà fi sọnù, ẹ́, mo máa fi sọ́kàn wípé àwọn ibi tí mo gba ọ̀nà tí mo tọ̀ kó tó di pé nǹkan bẹ́ẹ̀ yẹn sọnù, mo máa fi sọ́kàn tí màá sì bẹ̀rẹ̀ sí ń tọ àwọn ọ̀nà náà. Màá sì jókòó, nígbà púpọ̀ màá jókòó ni màá bẹ̀rẹ̀ sí ń ro, ẹ́, àwọn ibi tí mo wà nígbà tí nǹkan báyẹn tí ó fi sọnù. So gbogbo ìgbà tí màá dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ro, tí mo jókòó, tí mò ń ro jìnlẹ̀ ni màá bẹ̀rẹ̀ sí ń rí wípé ó ní àwọn ibi kọ̀ọ̀kan tí mo lọ, àwọn ibi kọ̀ọ̀kan tí, ẹ́, mo lérò wípé, à, mo, mo lọ sí tí ó fi jẹ́ wípé nǹkan báyẹn fi lè sọnù. So gbogbo àwọn ọ̀nà yẹn ni màá máa tọ̀ díẹ̀ díẹ̀ tí màá sì máa ṣe ìwádìí, màá máa ṣe ìwárí, ẹ́, àwọn ibi tí mo tọ̀ wọ́n yẹn, màá máa ṣe ìwárí ìwárí láti bẹ́ẹ̀ lọ. Tí màá sì bẹ̀rẹ̀ sì ń ṣe, ó ní àwọn ibi kọ̀ọ̀kan tí ń bá dẹ wá dé tí màá rí wípé ohun yẹn tí ń bá kọ́ tí ẹ̀ rí kíniún tí mò ń wá níbẹ̀ òun wò. Ibi gangan tí mo dé sí yẹn máa tún tọ́ mi sí ọ̀nà òbò mi. Ibi tí ó bá dẹ̀ tọ́ mi sí yẹn tí mo bá dé bẹ̀, ibi tí mò ń bá tú dé yẹn bí mo bá ti ẹ̀ rí nǹkan náà, ó tún máa tọ́ mi lọ sí ibòmíràn tí á ṣe àpèjúwe ibi gangan tí kíniún sọnù sí. So ìwọ̀n-- níwọ̀n, níwọ̀n ìgbà tí mo bá ti mọ, mọ̀ wípé ibi tí ohun tí mò ń wá, ẹ́, ibi tó sọnù sí, ó jẹ́ ibi tí mo mọ̀, ẹ́, àti wárí kìí ṣe nǹkan tí ó máa ń le púpọ̀ fún èmi. Mo kan ni láti mọ àwọn ibi tí mo dé sí, ibi tí mo wà kó tó di pé nǹkan bẹ́ẹ̀ yẹn tó fi sọnù. Tí bàá ti mọ àwọn irú nǹkan báyìí ó máa ń fún mi ní àǹfààní láti lè mọ àwọn ọ̀nà tí mo máa tọ̀ láti ṣe ìwárí ohun tí mò ń wá. So ó jẹ́ ohun tí mo máa ń ṣe ní òrékòré ìgbà kí ìgbà tí, ẹ́, ohunkóhun tó bá jẹ́ ohun tí, ẹ́, ó bá sọnù lọ́wọ́ mi. Ó máa ń jẹ́ nǹkan tí mo máa ń ṣe àwárí ẹ̀ ní ìgbà gbogbo nítorí pé mo ní ìlànà tí mo máa fi ń wá nǹkan rí. Nkan ni dide bere si wa nkan ti o sonu. Mo máa ní láti jókòó láti ro dáadáa àwọn ibi tí mo wà kó tó di pé ohun yẹn sọnù. Tí màá sì lè rí ibi gangan tí mo wà kó tó di pé ohun tí ó ṣe pàtàkì sí mi yẹn sọnù, mo máa bẹ̀rẹ̀ sí ń tọ àwọn ọ̀nà yẹn ní díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀ díẹ̀. So ó jẹ́ àwọn ìlànà tí mo má ń, tí mo máa ń ṣe kalẹ̀ láti wá ohun kann tí ó bá ṣe pàtàkì sí mi tó sọnù. Ẹ́, ìlànà tí ó sì dára jù níyẹn. Kì í ṣe wípé tí nǹkan bá ti sọnù kí èèyàn kọ̀ jílójiji kó bẹ̀rẹ̀ sí ń rìn ká kàkírí láti máa wá ohun, ohun náà. Tó bá rí bẹ́ẹ̀ teyan bá ń ṣe gbogbo irú nǹkan báyẹn, ẹ́, tí ẹni ò bá, ẹ́, tí ó, tí ò bá mọ àwọn ìlànà tí oye kó tọ̀, o máa pẹ́ ní díẹ̀, o máa wá nǹkan náà tí kò ní rí. So ní ìwọ̀n ìgbà tí èmi fúnra mi tí mo mọ àwọn ìlànà tí mo máa ń tọ̀, ẹ́, gbogbo ìgbà tí irú nǹkan bá ìbá ṣẹlẹ̀, mo máa ń jókòó, màá ro dáadáa. Tí mo bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ń tọ àwọn ọ̀nà wọ́n yẹn, gbogbo ibi tí mo bá dé sí, mo máa ń ní àǹfààní láti mọ̀ wípé ibi tí mo dé sí yìí ò lò tó dà ì pé kíni yẹn ó sọnù sí, ẹ́, agbègbè tí mo wà yìí. Tí màá bẹ̀rẹ̀ sì ń wá díẹ̀ díẹ̀, màá ṣe àwárí nǹkan náà.